Àná, ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún 2026 ni mo lọ sí ilé ìkàwé kéyìn. Gẹ́gẹ́ bí olùkọ́ ní girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni orílẹ̀-èdè Nàìjíríà, mo máa ń lọ sí ilé ìkàwé ní òrékòórè láti lọ ṣe ìwádìí nípa ohun tí mo fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi. Mo jẹ́ akẹ́kọ̀ọ́, mo jẹ́ olùkọ́ tí ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ìwé, ilé ìwé girama ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni orílẹ̀ èdè Nàìjíríà. Nítorí náà ó pon dandan fún mi láti máa lọ sí ilé ìkàwé láti rí àwọn ìwé tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí, ẹ́, tí ilé ìwe wa tí won rà sí ilé ìkàwé láti lè wo èyí tí ó dára jù tàbí èyí tí ó ní àwọn nǹkan tí mo fẹ́ láti lè kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí mò ń kọ́ ní iṣẹ́ tí mò ń kọ́ wọn. Nítorí náà àná ni mo lọ sí ilé ìkàwé kéyìn.

Yàrá ibùsùn níbi tí mo máa ń sùn sínú ilé mi òní mo fẹ́ràn jù. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, yàrá ibùsùn mi ni mo máa kọ́kọ́ lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà níbẹ̀. Ibẹ̀ ni laptop mi wà, ibẹ̀ ni àwọn aṣọ mi wà, bàtà, pàápàá àwọn oúnjẹ mi pàápàá nínú yàrá ibùsùn mi, òní mo ń kó síi nítorí pé àwọn eku wà ní ilé ìdáná, mi ò sì fẹ́ jẹ kí wọ́n fi un ẹnu kan oúnjẹ. Nítorí náà, mo kó lọ sínú yàrá ibùsùn mi níbi tí eku kò sí. Nítorí náà, yàrá ibùsùn òní mo fẹ́ràn jù lọ ní inú ilé mi. Nígbà tí mo bá dé láti ibi iṣẹ́ tí ó rẹ̀ mí, màá lọ sí yàrá ibi tí mo ti ń wẹ̀ balùwẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá wọ inú yàrá ibùsùn mi, màá sì na feẹ́lẹ́ sí orí ibùsùn kí mo ba lè sinmi lọ́wọ́ gbogbo iṣẹ́ tí mo ti ṣe ní àti òwúrọ̀. Nítorí náà, yàrá ibùsùn mi òní mo fẹ́ràn jù.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń ko, mo, mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Alákọ̀ọ́kọ́ nígbà tí mo bá rí pé ìṣòro wà níbi iṣẹ́, màá kọ́kọ́ lọ sí orí oko mi, màá sì lọ gbàdúrà sí Olódùmarè kí ó fún mi ní ọgbọ́n àti ìmọ̀ láti lè kojú ìṣòro yìí àti láti lè fún mi ní oore-ọ̀fẹ́ láti lè kojú àti ọgbọ́n láti mọ bí mo ṣe máa ń kojú ìṣòro náà. Lẹ́yìn èyí, màá lọ sí ọ̀dọ̀ èkọ̀ná àlábaṣiṣẹ́ mi tí ó ní ìrírí ju mi lọ. Màá sì sọ fún un pé ìṣòro báyìí ni mò ń kojú ní ìdí iṣẹ́ kí ó fi ìrírí rẹ̀ àti ọgbọ́n rẹ̀, kí ó fi gbà mí ní ìyànjú láti lè kojú ìṣòro náà. Nígbà tí ó bá sì fún mi ní, nígbà tí o bá sì fún mi ní, ohun tí ó ní láti sọ, màá lọ sí ọ̀dọ̀ ẹlòmíí nítorí pé mo fẹ́ gbé oríṣiríṣi ìrírí olukàlùkù wò láti rí eléyìí tí ó jẹyọ jù tàbí tí ó dára jù nínú gbogbo àbá tí wọ́n bá fún mi. Tí mo bá lọ sí ọ̀dọ̀ àwọn mẹ́rin tàbí márùn-ún tí ajọ ń ṣiṣẹ́ tí ó ní ìrírí ju mi lọ léẹnu iṣẹ́, tí bá sì rí, bá sì rí gbogbo àbá tí wọ́n fún mi, màá padà lọ sí ilé, màá lọ gbàdúrà nípa rẹ̀, màá sì wo èyí tí Olúwa ní kí n lò láti fi lè kojú ìṣòro náà. Yàtọ̀ sí èyí, mo lè lọ sí ilé ìjọsìn kí n bá olùṣọ́àgùntàn mi sọ̀rọ̀ nípa ìṣòro náà bóyá yóò bá mi gbàdúrà nípa rẹ̀ tí ó sì fún mi ní àbá, ọ̀nà àbáyọ láti lè kojú ìṣòro tí mo rí ní ibi iṣẹ́. Àwọn ọ̀nà báyìí ni mo máa ń gbà kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Paríparí, nígbà tí mo bá ní ìṣòro níbi iṣẹ́, mo máa wò bóyá mo ti rí irú ìṣòro yìí rí àti pé ọ̀nà wo ni mo gbà kojú ìṣòro náà ní àtẹ̀yìnwá. Tí mo bá rí pé mo ti rí ìṣòro bẹ́ẹ̀ rí, màá sì lọ ronú sí bí mo ṣe kojú ìṣòro náà, màá sì lò ó láti fi kojú ìṣòro tí ó wà níwájú mi lọ́wọ́lọ́wọ́. Ọ̀nà wọ̀nyí ni mò ń gbà kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi.

Ìgbeyẹ̀wò isé mi tí mo ṣe kẹ́yìn ní òsẹ̀ to kojá, ó dára lọ́pọ̀lọ́pọ̀. Mo rí pé àwon isẹ́ to yẹ kí n ṣe ní àsìkò ni mo ti ṣe. Mo sì ti rí pé gbogbo àwon eleyii tí mo ṣe, mo ṣe dáradára gẹ́gẹ́ bí oṣẹ̀yẹ̣ kí n ṣe. Àwon ilé ìkẹ́kọ̀ọ́ tó yẹ kí n lọ, mo lọ. Ìwé tó yẹ kí n kọ, mo kọ. Àwon ǹkan tó yẹ kí n ṣe, mo sì ṣe pẹ̀lú láì jáfara.

Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan dáradára. Kì í dẹ́ í ṣe ọjọ́ kan nìkan ní mo ti dúró lílo ẹ̀rọ ayárabiàṣá. Ìgbà kan wà tí mo dúró lílo ẹ̀rọ ayárabiàṣá fún bí oṣù kan sí oṣù méjì. Ni àsìkò yìí ni mo sọ ẹ̀rọ alágbèéká mi nù. Nítorí náà, mi ò rí ẹ̀rọ kankan láti lo ẹ̀rọ ayárabíàṣá. Ni àsìkò yìí ni laptop mi náà kò dára. Nítorí náà, kò sí ọ̀nà tí mo lè gbà láti wo ẹ̀rọ ayárabíàṣá. Kí ó tó di pé mo rí owó kó jọ láti lè sọ pé mo fẹ́ ra ẹ̀rọ alágbèéká mìíràn tàbí láti tún laptop mi ṣe. Ó pẹ́ díẹ̀. Ó lo bí oṣù méjì sí oṣù mẹ́ta kí ó tó di pé mo rí ẹ̀rọ alágbèéká mi rà. Èyí ni ó jẹ́ kí mo lè dúró láti má lò ẹ̀rọ ayárabíàṣá. Àsìkò mìíràn tí mi ò lo ẹ̀rọ ayárabíàṣá, ayárabíàṣá, òun ni àsìkò tí ara mi kò yá tí mo lọ sí ilé ìwòsàn láti gba abẹ́rẹ́. Nítorí náà, gbogbo ọjọ́ náà ni mi ò fi lo ẹ̀rọ ayárabíàṣá. Nítorí pé ìlera mi ò ní o jẹ mí lógun ní àsìkò yìí. Bí ara mi ṣe máa yá, òun ni ó wà ní orí ẹ̀mí mi. Kì í ṣe láti máa wo ẹ̀rọ ayárabíàṣá tàbí láti máa lọ sí orí sóṣú midìà bí i WhatsApp tàbí Twitter tàbí Instagram tàbí TikTok. Àwọn nǹkan wọ̀nyí kò wá si ọ́kan mi lásìkò yìí. Nítorí pé bí orí tó ń fọ́ mi àti inú tó ń dùn mí ṣe máa lọ, òun ni ó wà lọ́kàn mí ní gbogbo ọjọ́ yìí. Nítorí náà, fún bí ọjọ́ méjì tí mo fi ń lọ sí ilé ìwòsàn láti gba abẹ́rẹ́ tí mo sì ń lòògùn, òun ni mo yẹra fún ẹ̀rọ ayára bí àṣá. Nítorí náà, mo ti dúró dáradára ju ọjọ́ kan lọ, pàápàá tí mi ò lo ẹ̀rọ ayárabíàṣá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ọ̀rẹ́ mi àti àwọn tí a jọ ṣiṣẹ́ nígbà mìíràn, wọ́n lè wá bá mi pé kí n bá wọn kọ lẹ́tà sí ẹnìkan tàbí sí ibìkan láì fún iṣẹ́ wíwá. Ìgbà kan wà tí ọ̀rẹ́ mi tí ó fẹ́ wá iṣẹ́ sí ilé ìwé gíga láti lè jẹ́ olùkọ́ ní ilé ìwé gíga náà, ó sì wá bá mi pé òun nílò láti kọ lẹ́tà sí ilé ìwé gíga náà láti lè fún un ní iṣẹ́ olùkọ́. Mo sì gba iṣẹ́ náà lọ́wọ́ rẹ̀. Mo sì ṣí lápútọọ̀pù mi, mo sì lọ sí orí MS Word, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà náà. Nígbà tí mo bá kọ lẹ́tà náà tán, mo sì ka lẹ́tà náà sí i, ó sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ nítorí pé gbogbo ohun tí ó ní àti ohun tí ó lè jẹ́ kí wọ́n fún un ní iṣẹ́ náà ohun ni mo kọ lẹ́tà náà, ni mo kọ sínú lẹ́tà náà. Ó fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáradára. Yatọ̀ọ́ sí èyí, ó ní ìgbà kan tí ẹ̀kan ninu awọn alábà ṣiṣẹ́ mi tí ó ṣe ohun tí kò yẹ kó ṣe, tí, tí ọ̀gá wa ní, ní ilé ìkẹ́kọ̀ọ́ wa tí ó bínú lọ́pọ̀lọpọ̀ tí ó sì bà á wí. Nígbà tí ó fẹ́ bẹ ọ̀gá ilé, ilé ẹ̀kọ́ wa, ó sì wá bá mi pé kí n rán an lọ́wọ́ láti kọ lẹ́tà sí ọ̀gá ilé ìwé wa kí wọ́n bá lè dárí ju òun. Mo bá gba iṣẹ́ náà, ni mo bá kọ lẹ́tà náà dáradára. Nígbà tí mo sì gbe lọ́, tí mo kà á, inú rẹ̀ dùn. Ó sì lọ gbé lẹ́tà náà, ó sì fún ọ̀gá ilé ìwé. Nígbà tí ọ̀gá ilé ìwé tí ó ka lẹ́tà yìí, inú rẹ̀ dùn, ó yọnu sí i. Ó sì sọ pé gbogbo nǹkan tí ó ṣe òun dárí jí, pé inú òun ó yọ sí alábàáṣiṣẹ́ mi náà. Nítorí náà opolọpọ̀ ìgbà, òní mo máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀ oríṣiríṣi nǹkan ni mo máa ń gbọ́. Orin ni mo fẹ́ràn láti máa gbọ́ nígbà tí mo bá wà ní ọkọ̀. Nígbà tí bá ń rìnrìn àjò láti ìlú kan sí ìlú mìíràn, mo fẹ́ràn láti máa fi orin dára yá. Nítorí bá wà nínú ọkọ̀ mi kì í fẹ́ràn láti máa sùn. Nítorí náà, màá fi earpiece mi tí máa fi ń gbọ́ orin, màá kí sí inú ẹ̀rọ alágbèéká, màá sì lọ sí VLC player, màá sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin. Oríṣiríṣi orin ni mo fẹ́ràn láti máa gbọ́. Láti orin ẹ̀mí sí orin tàka súfèé sí àwọn orin tí ó mu ogbon wá bí orin Alhaji Agba tàbí orin Wasiu Ayinde tàbí kó jẹ́ orin Ebenezer Obey. Oríṣiríṣi orin ni mo lè gbọ́. Nígbà tí mo tẹ̀kọ̀lẹ́ tí lọ sí Àkúrẹ́ ní ọdún tó kọjá, bí a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò bẹ́ẹ̀ ni mo sì fi ǹkan sí etí tí mo sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin láti inú ẹ̀rọ alágbèéká mi. Títí tí a fi dé Àkúrẹ́, òun ni mo fi ǹkan sí etí tí mo sì ń gbọ́ orin Ebenezer Obey àti orin Wasiu Ayinde láti dára yá àti kí n má ba sùn ní inú ọkọ̀.

Ọwọ́ ọ̀tún òun ni mò ń lò. Gẹ́gẹ́ bí ẹni tí a bí sí ilẹ̀ Yorùbá, ó jẹ́ ohun tí kò wọ́pọ̀ fún ènìyàn láti máa lo ọwọ́ òsì, ṣùgbọ́n a rí àwọn tí ó máa ń lo ọwọ́ òsì náà. Ṣùgbọ́n tí mo bá ń kọṣẹ́ tàbí tí mo bá ń jẹun tàbí tí mo bá ń mu omi tàbí tí mo bá fẹ́ bá mú nǹkan, mo fẹ́ mú abọ́, mo fẹ́ mú kálámù tàbí ounkoun tí mo bá fẹ́ mú tí mo bá fẹ́ lo ọwọ́ mi fún, ọwọ́ ọ̀tún òun ni mò máa ń lò. Ṣùgbọ́n ki ṣe pé mi ò kí ń lo ọwọ́ òsì náà, mo sì máa ń lo ọwọ́ òsì fi ṣe àwọn nǹkan, ṣùgbọ́n kò dàbí ìgbà tí mo bá ń lo ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ni ọwọ́ agbára mi. Tí mo bá fẹ́ gbé nǹkan tí ó wúwo tàbí nǹkan tí ó fẹ́ ju agbára mi lọ díẹ̀, ọwọ́ ọ̀tún òun ni ó rọrùn fún mi láti lò jù ní ìgbà tí mo bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀.

Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Nígbà tí mo bá ti wà nílé ní òwúrọ̀, ìgbà náà ni mo ti máa dáná, tí mo máa jẹun láàárọ̀ tí ń kó tó kúrò nílé. Mo sì máa gbé abọ́ tí mo máa fi oúnjẹ ọ̀sán mi sí, abọ́ tí ó máa ń gbóná dáadáa. Mo máa fi oúnjẹ ọ̀sán mi sínú rẹ̀ tí mo sì máa dẹ pa. Mo sì máa gbé lọ sí ibi iṣẹ́. Nígbà tí mo bá dé ibi iṣẹ́ tí mo bá ṣiṣẹ́, tó bá ti di bí ọwọ́ aago kan, ìgbà náà ni mo máa gbé oúnjẹ mi tí mo sì máa ṣé tí mo máa jẹ. Báyìí ni mo ṣe máa ń jẹ oúnjẹ ọ̀sán nítorí náà mi kì ń jẹun pẹ̀lú àwọn oníbàárà. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó bá jẹ́ pé mi ò ní agbára láti dáná ní àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́, mo máa ń jẹun pẹ̀lú àwọn oníbàárà. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nìyí, bóyá ẹ̀ẹ̀kan ni oṣù méjì tàbí ẹ̀ẹ̀kan ni oṣù mẹ́ta kò wọ́pọ̀ rárá pẹ̀lú mi láti máa jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo pàdé ọ̀rẹ́ mi, kẹ́yin. A nítorípé ilé ibi tí mo ti ń ṣiṣẹ́ àti ibi tí ọ̀rẹ́mi ti ń ṣiṣẹ́ ó jìnnà síra díẹ̀. Ṣùgbọ́n ilé wa kò jìnnà síra. A ti máa rí ọ̀rẹ́ mi lójoojúmọ́, ó ṣòro. Nítorípé tí n bá ti lọsí ibí iṣẹ́ láàrọ̀ ó tún di ìrọ̀lẹ́ kí n tó dé. Ọ̀rẹ́ mi náà tí óun náà bá ti lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀ ó tún di alẹ́ kí òun náà tó dé. Nítorí náà ó ṣòro láti máa rí ara wa ní ojoojúmọ́. Nítorí náà ẹ̀ẹ̀kan kan ni èmi àti ọ̀rẹ́ mi ni a máa ríra. Ní ìgbàmí ó lè tó osun kan tàbí méjì, tàbí mẹ́ta kí n máa rí ọ̀rẹ́mi sójú. Ṣùgbọ́n mo rí i ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí èmi àti ẹ̀tà lọ wo bọ́ọ̀lù Nàìjíríà àti Mozambique ní ìfẹ́ ẹ̀yà àwọn aláwọ̀ dúdú tí wọ́n ń gbá lọ́wọ́lọ́wọ́ yìí. Ìgbà náà ni mo rí kẹ́yin.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà sórí ẹ̀rọ ayárabíàṣá mi, ìyẹn tí wọ́n ń pè ní Window Defender. Window Defender ni mò ń lò gẹ́gẹ́ bí ààbò kọ̀ǹpútà. Kò sí òmíràn rárá, nítorí pé àwọn òmíràn wọ̀nyí wọ́n máa ń bèrè kí a sanwó kí ó tó lè ṣiṣẹ́. Ní ìgbà tí o bá sì fi àwọn òmíràn wọ̀nyí sí orí kọ̀ǹpútà rẹ, níṣe ni a máa gba oríṣiríṣi tí a sì máa jẹ́ kí kọ̀ǹpútà rẹ kí ó máa rọ̀ yọ̀ọ tí o bá tẹ ǹkan, á lo ìṣèjú márùn-ún kí ó tó gbe jáde. Nítorí náà mo yọ àwọn yẹn dànù. Mo bẹ̀rẹ̀ sí ní lo Window Defender láti jẹ́ láti ṣe ètò ààbò fún kọ̀ǹpútà mi. Window Defender jẹ́ ètò ààbò fún kọ̀ǹpútà tí o bá Windows wá. Nígbà tí o bá ra ẹ̀rọ kọ̀ǹpútà tí o sì fi Windows titún sí orí ẹ, Window Defender ó wà lára àwọn ǹkan tí o bá software Windows wá. Nítorí náà òun nìkan ó tó láti ṣe ètò ààbò tí ó péye fún kọ̀ǹpútà mi kí kọ̀ǹpútà mi kí ó má ba à ní virus tí ó lè ba ayé rẹ̀ jẹ́. Nítorí náà ni mo se ń lo Window Defender.

Mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Ni, a, ní agbègbè orílè-èdè wa ń bí, ní ilẹ̀ Yorùbá, a kò fi bẹ́ẹ̀ ní omi lọ́ rẹpẹtẹ́ débi tí a máa gun ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n àwọn tí ó ń gbé ní ilẹ̀ omi bí àwọn tó ń gbé ní Èkó tàbí àwọn tí ó ń gbé ní ìpínlẹ̀ Bayelsa tàbí ìpínlẹ̀ Rivers, àwọn ni ó máa ń gun ọkọ̀ ojú omi dáadáa. Ọkọ̀ ojú ọ̀nà àti alùpùpù òhun ni ó wọ́pọ̀ ní agbègbè wa yìí. Yatọ̀ sí èyí, ìdí tí mi ò kí ń máa ń fi bẹ́ẹ̀ gun ọkọ̀ ojú omi tàbí tí mi tíì gun ọkọ̀ ojú omi rí, òun ni pé ní ibi tí mo máa ń lọ, ìyẹn ibi iṣẹ́ mi tàbí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tàbí ilé ìjọsìn, kò sí ìdí láti gun ọkọ̀ ojú omi. Ọkọ̀ alùpùpù tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òhun ni mo máa ń gun lọ sí ibi iṣẹ́ tàbí ilé ìjọsìn tàbí ọ̀dọ̀ ọ̀rẹ́. Nítorí náà, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí rárá.

Rárá, mi ò kì í máa n jẹun ní inú ọkọ̀ nítorí pé nínú ọkọ̀ mi ní, ní ìgbà púpọ̀ èmi ni mo máa ń wa ọkọ̀. Nítorí náà ó sì lòdì sí òfin orílẹ̀-èdè wa kí ènìyàn kí ó máa wa ọkọ̀ kí ó sì máa jẹun. Nítorí pé ó lè fa ìjàmbá ọkọ̀. Nítorí pé nígbà tí o bá ń wa ọkọ̀ tí o bá ń jẹun kò ní jẹ́ kí o lè fi ọkàn sí nǹkan tí o bá ń ṣe. Nígbà tí ọkàn rẹ ò bá sì sí ní nǹkan tí o bá fẹ́ ṣe, o lè máa jẹun kí ọkọ̀ mìíràn kí ó máa bọ̀ níwájú tàbí kí ọkọ̀ mìíràn kí ó fẹ́ yà kí o má sì rí níbi tí o ti ń jẹun. Nítorí náà ó lòdì sí òfin orílẹ̀-èdè wa láti máa jẹun ní inú ọkọ̀ kò dára rárá. Yàtọ̀ sí èyí, àwọn ìjókòó tí ó wà nínú ọkọ̀ mi ó jẹ́ àwọ̀ funfun. Nítorí náà mi ò fẹ́ jẹ́ kí epo tàbí ohunkóhun kí ó yi kí ó sì dọ̀tí rẹ̀. Nítorí tí ó bá dọ̀tí, ó ṣòro láti fọ̀. Nítorí èyí mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi, mi ò sì jẹ́ kí ǹkan kan nínú àwọn ọmọ mi tàbí aya mi tàbí ọ̀rẹ́ mi tí ó bá wọ inú ọkọ̀ mi kí wọ́n jẹun rárá. Mo ti kí wọn nílọ̀ pé nígbà tí a bá wà nínú ọkọ̀, wọn kò gbọdọ̀ jẹ ohunkóhun tàbí mú ohunkóhun. Nítorí náà mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ ọ̀ mi. Orúkọ ọ̀ mi Ọlámibọ̀dé òun ni orúkọ ọ̀ mi. Nítorí náà orúkọ mi ó túmọ̀ sí pé Ọlá ìyẹn tí ó jẹ́ pé ẹni tí ó ní owó rẹpẹtẹ. Òun ni ìtumọ̀ Ọlá tàbí ká pè é ní owó rẹpẹtẹ àti àlàáfíà àti ayọ̀ rẹpẹtẹ. Gbogbo rẹ̀ ni akópọ̀ tí ó jẹ́ Ọlá. Àwọn òbí ì mi nígbà tí wọ́n bí mi wọ́n ri pé ọlá wọn ni ó dé. Nítorí náà ni wọ́n ṣe sọ mí ní Ọlámibọ̀dé.

Rárá o, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, nítorí pé ó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn láti ìgbà tí mo ti wà ní ilé ìwé girama, ni mo ti máa ń dúró níwájú ọ̀pọ̀ àwọn ènìyàn tí mo ti máa ń sọ̀rọ̀. Nítorí náà ni mo, ti kọ́ ìgboyà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nípa sísọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tí ó pọ̀. Nísìnyí, mo jẹ́ olùkọ́ ní wá, ní, ní ilé ìwé girama ti ìjọba ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí olùkọ́, ó di dandan fún mi láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn púpọ̀. Nítorí náà, láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn púpọ̀ kò jẹ́ ìṣòro fún mi. Ni ìgbà tí mo wà ní ilé ìwé gíga, mo jẹ́ alákóso ní, alákóso àwọn, ojúgbà mi nígbà náà. Nítorí náà, èmi ni mo máa ń lọ sí iwájú àwọn olùkọ́ wa ní ilé ìwé gíga láti fi ìrunú àwọn, àwọn kẹgbẹ́, ẹlẹ́gbẹ́ mi fún àwọn, olùkọ́ wa láti lè ṣe ohun tí ó tọ́. Nítorí náà, láti ìgbà wọ̀nyí ni mo ti kọ́ bí a ṣe ní ìgboyà láti lè sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn púpọ̀. Lẹ́yìn èyí, ní ìgbà tí mo fẹ́ parí ilé ìwé gíga, a ṣe iṣẹ́ kan tí a ń pè ní project. Nígbà tí o bá ṣe iṣẹ́ yìí tán, wà á dúró sí iwájú àwọn ọ̀jọ̀gbọ́n rẹ, àwọn olùkọ́ rẹ, wà á sì sọ bí o ṣe ṣe iṣẹ́ náà fún wọn. Wọ́n sì, wọ́n sì máa bèèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ rẹ nípa iṣẹ́ tí o ṣe, tí wà á sì ṣàlàyé bí o ṣe ṣe iṣẹ́ náà. Àwọn ǹkan wọ̀nyí ni ó ti kọ́ mi ní ìgboyà láti lè sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn láìsí ìrora tàbí ẹ̀rù kankan. Nítorí náà, mo ní, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò tí mo bá fẹ́ sùn. Nítorí tí mo bá fẹ́ sùn, mo fẹ́ràn kí ìrọ̀rí kí ó máa gbé orí mi sókè. Mi ò kí ń fẹ́ jẹ́ kí orí mi kí ó ṣe déédéé pẹ̀lú bí ara mi ṣe rí. Nítorí náà, mo máa ń fẹ́ràn láti lo ìrọ̀rí méjì. Tí mi ò bá lo ìrọ̀rí méjì àti sùn, ó máa ṣòro fún mi díẹ̀. Nítorí pé ara ò ní rọ̀ mí dáradára láti lè sùn. Nítorí náà ni mo máa ń lo ìrọ̀rí méjì. Yato sì èyíi tí n bá fẹ́ sùn, mo máa ń wà lórí ẹ̀rọ alágbèéká mi kí ojú mi kí ó ba lè tó ẹ̀rọ alágbèéká mi tí ó wà lọ́wọ́ mi, àti kí ó ba lè rọrùn fún mi láti lè tẹ ẹ̀rọ alágbèéká mi. Mo fẹ́ràn láti máa lo lo ìrọ̀rí méjì kó tó di pé mo fẹ́ sùn kí ó ba lè gbé orí mi sókè díẹ̀ ju bí ó ti máa rí nígbà tí mo bá gbé orí sórí ẹyọ kan tàbí tí mi ò bá lo ìrọ̀rí rárá.

Ojú ọjọ́ tí ó tutù, tí ó sì ṣe fẹ́ẹ́rẹ́fẹ́ agaga ní àsìkò òjò, òun ni mo fẹ́ràn jùlọ. Nítorí tí ojú ọjọ́ tí ó bá tutù, tí ó sì rí fẹ́ẹ́rẹ́, tí ó dàbí ẹni pé òjò fẹ́ rọ, tí atẹ́gùn sì ń fẹ́ sí gbogbo ẹṣin tutù, ó máa ń rọrùn láti sùn ní àsìkò náà. Kò ní sí oru rárá ní àsìkò tí gbogbo ojú ọjọ́ bá tutù, tí gbogbo rẹ̀ tí ó sì dàbí ẹni pé òjò fẹ́ rọ̀ tí atẹ́gùn sì ń fẹ́. Irú àsìkò wọ̀nyí, òun ni ó dára láti sùn. Nígbà tí o bá sùn, ara rẹ a tutù, ara yi ayá gágá, kò ní sí oru tí ó máa mú ọ, tí o bá daṣọ bora, gbogbo rẹ̀ á ṣe fẹ́ẹ́rẹ́ mọ́ ẹ lára. Ní àsìkò yìí, òun à-- irú àsìkò yìí, òun ni mo fẹ́ràn jù. Yátọ́ṣì èyí, àsìkò tí ó bá tutù tí kò sí oru, a kì í rí ẹ̀fọn ní àsìkò náà. Àsìkò tí oru bá wà, ẹ̀fọn ó máa ń pọ̀ rẹpẹtẹ ní ibi tí mò ń gbé níbí yìí. Ṣùgbọ́n nígbà tí ó bá jẹ́ ìgbà tutù tàbí ìgbà tí òjò bá rọ̀, a kì ń rí ẹ̀fọn rárá. Nítorí náà, oorun ó máa ń dùn láti sùn ní àsìkò yìí.

Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ, òun ni aṣọ ìbílẹ̀ ti Yoruba. Mo fẹ́ràn àti máa wọ ankara gidi nítorí pé nígbà tí mo bá wọ̀, ara mi máa fúyẹ́. Kò ní dàbí ìgbà tí mo bá wọ aṣọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tí ooru ma máa mú mi nínú aṣọ. Ṣùgbọ́n tí mo bá wọ ankara, gbogbo e afúyẹ́, atẹ́gùn rayẹ̀ fẹ́ sí mi, ooru ò ní mú mi rárá, rárá nígbà tí mo bá wọ aṣọ ankara. Nígbà tí mo bá fẹ́ bọ́ aṣọ náà, kò ní ṣòro fún mi rárá láti bọ. Nígbà tí mo bá fẹ́ wọ̀, kì í ṣòro fún mi láti wọ̀. Nígbà tí mo bá fẹ́ rà á náà, owó pọ́kú ni èèyàn máa fi ra ankara. Nígbà tí èèyàn bá ti fẹ́ gbe lọ sí ilé àwọn tí ó bá yàn rán, owó pọ́kú náà ni èèyàn máa rán aṣọ ankara nígbà tí èèyàn bá fẹ́ rán ní ọ̀dọ̀ àwọn tí ó ń ṣiṣẹ́ aránṣọ. Nítorí èyí ni mo ṣe fẹ́ràn aṣọ ankara láti máa wọ̀, láti máa wọ̀. Tí mo bá fẹ́ rán ankara gẹ́gẹ́ bí ọkùnrin, màá rán ní bùbá àti ṣòkòtò tí màá ṣi fi okùn sí ṣòkòtò náà tí màá fi dè tí yóò le tan di. Ìdí náà ni mo fi fẹ́ràn aṣọ ankara. Yàtọ̀ sí èyí, tí ènìyàn bá ra ankara tí ó dáa tí ènìyàn bá sì ń wọ, ó máa ń pẹ́ kí ó tó di pé ó bó. Ó sì máa ń pẹ́ kí ó tó di pé ó bàjẹ́. Ìdíyen ni yìí tí mo fi fẹ́ràn aṣọ ankara lá-- ankara láti máa wọ̀.

Èmi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi o. Nítorí tí mo bá ti dáná láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́, mo ti máa bu oúnjẹ tí mo mọ̀ pé ó máa tó mi. Nítorí tí bá ti lọ ibi iṣẹ́ láàárọ̀, ó tún di àṣálẹ́ kí n tó padà wá. Ní ìkan bí ago márùn-ún sí ago mẹ́fà. Nítorí náà tí mo bá lọ pín oúnjẹ mi pẹ̀lú ẹnikẹ́ni kò ní tó fún èmi. Ẹni tí mo ti fẹ́ pín fún náà kò ní tó fún òun náà. Kí ó má ba à ṣàìtò fún èmi àti ẹni náà. Mo fẹ́ràn láti jẹ gbogbo oúnjẹ tí mo bá ti gbé wá láti ilé mi ní òwúrọ̀. Tí bá sì rí pé ẹni náà ẹbí ń pa, màá yáá fún un lówó kí ó lọ ra oúnjẹ níta tàbí ohunkóhun tí ó bá wù ú láti jẹ. Mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi rara. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tí a kò tíì sè, mo ṣì lè pín fún ènìyàn nítorí mo mọ̀ pé ó máa lọ sí ilé rẹ̀ ó sì máa lọ sè é. Ṣùgbọ́n tó bá jẹ́ ilé tí mo ti sè ni tí mo gbé lọ ibi iṣẹ́ tàbí ilé tí mo ti ṣè ṣì lé tí mo rò pé mo máa jẹ, mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ rara. Idí mìíràn tí mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ, òun ni pé kí Ọlọ́run má jẹ́ kí a rí ibi kí o pín oúnjẹ tí o ti sè fún ènìyàn kan tàbí imí kí ó wá lọ jẹ oúnjẹ yẹn. Kí nǹkan kí ó wá lọ ṣe bóyá ẹnu ń ro ó tàbí ó bẹ̀rẹ̀ sí ní po ẹ̀jẹ̀ lẹ́nu tàbí nǹkan mìí n ṣe. Ṣe ló máa sọ pé o fi májèlé sínú oúnjẹ fún ẹni náà tí ó bá lọ ṣèṣe pé ẹni náà lọ gbẹ́ ẹmi mi ní àtàrí oúnjẹ tí ó jẹ, ti o jẹ́ pé ìwọ náà jẹ́ ń bẹ̀, wọn kò ní sọ pé ìwọ náà jẹ nínú oúnjẹ náà o. Wọ́n á tiẹ̀ kọ́kọ́ mu o lọ sí ọ̀gọ́ àwọn ọlọ́pàá náà tàbí ilé ẹjọ́ kí ó wá sọ tẹnu rẹ̀ bóyá ó jẹbí tàbí ò jẹbí. Owó tẹ̀yàn a ti ná kí ó tó mọ̀ pé èèyàn ò jẹbí, yóò ti lé, yóò ti pọ̀ rẹ̀ pẹtẹ. Nítorí náà mo fẹ́ràn láti fún ènìyàn ní owó kí ó lọ ra nǹkan tó wù ú ṣùgbọ́n láti pín oúnjẹ mi fún ẹnikẹ́ni èmi ò fẹ́ràn rẹ̀ rárá o.

Bẹ́ẹ̀ni, data tí mo máa ń lò lọ́sọ̀sẹ̀ ó pọ̀ tó. Tí ó bá ti di ìparí oṣù, tí data tí mò ń lò tí ó bá ti tán, tàbí ìgbà mi tí àsìkò tí ó bá fún mi láti lò eléyìí tí mo rà ní oṣù tó kọjá tí àsìkò náà bá ti tó, mo máa lọ sí orí MTN app, mo sì máa ra data ní ẹgbẹ̀rún mẹ́sàn-án. Tí bá sì ra ẹgbẹ̀rún mẹ́sàn-án, ó máa fún mi ní gíìgì márùn-ún dín ní ọgọ́ta. Nígbà tí ó bá sì fún mi, ojoojúmọ́ ni mo sì máa ń lò ó títí tí oṣù náà yiò fẹ́ parí. Mi ò ní láti ra data mìíràn mọ́. Nítorí náà, data tí mò ń lò lọ́sọ̀sẹ̀ ó pọ̀ dáadáa, ó sì tó mi. Yaatọ sí èyí, mi ò lo data rẹpẹtẹ nítorí tí mo bá dé ibi iṣẹ́, a máa ń ní data ọ̀fẹ́ tí a máa ń lò nítorí pé gbogbo ìgbà mi ní ojoojúmọ́ fún wákàtí tó pọ̀ jù ni mo máa ń lò ní ibi iṣẹ́. Wákàtí kéréje, òun ni mo máa ń lò nílé nítorí tí mo bá dé ní ìrọ̀lẹ́ ní ago mẹ́fà tí mo ṣi dáná, tí n bá jẹun, bí i wákàtí kan tàbí méjì ó pọ̀ tó mẹ́ta, òun ni mo máa ń lò ní orí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ mi, tí bá ti de ibi iṣẹ́ mi, màá kúrò di data tí orí ẹ̀rọ alágbèéká mi ma bọ́ sí data tí ibi iṣẹ́. Nítorí náà, gbogbo data tí mo máa ń lò ó tó mi nítorí pé ọ̀nà méjì ni mò ń gbárí data, ti ibi iṣẹ́ àti eléyìí tí mò ń lò fún rara mi.

Tí òjò bá rẹ̀ sì ní rọ̀, mo máa gbé àwọn nǹkan tí mo máa fi ń gbé omi nínú ilé mi bí ìkòkò tàbí abọ́ tàbí paili, màá gbé síta, màá gbé sí ẹnu ọ̀sọ̀rọ̀ kí òjò kí ó bá lè rọ̀ sínú rẹ̀ nítorí pé mo fẹ́ran omi òjò gan an. Bí ó ṣe máa ń tutù mọ́ni lára, mo fẹ́ran rẹ̀. Tí èèyàn bá sì mú bí ó ṣe máa ń rí ní ẹnu nígbà tí èèyàn bá mú, mo fẹ́ran èyí náà. Ara nǹkan tí mo bá ń ṣe nígbà tí òjò bá ń rọ̀ nìyí. Yàtọ̀ sí èyí, nígbà tí òjò bá ń rọ̀, mo fẹ́ran láti lọ sí orí ibùsùn mi kí mo sì dá ṣúbúrà kì sì sùn. Ṣùgbọ́n tí ǹ bá rún ọ̀run sùn, mo máa fi nǹkan sí etí tí mo sì máa máa gbó orin láti máa gbádùn atẹ́gùn tí ó ń fẹ́ lákàárí òjò tí ó ń rọ̀. Ṣùgbọ́n tí mo bá ṣe ìkannú nú méjèèjì yí ní ìgbà mìíràn, mo máa bọ aṣọ sílẹ̀ mo máa wọnú òjò lọ mo sì lọ máa wẹ̀ nínú òjò nítorí pé mo fẹ́ran omi òjò lọ́pọ̀lọpọ̀.

Mi ò fẹ́ràn ẹ̀rọ ìgbésókè. Tí mo bá lọ sí ibi kan tí ó bá jẹ́ ilé ìtura tàbí ilé iṣẹ́ tí wón ní ẹ̀rọ ìgbésókè, mi ò fẹ́ràn láti máa lòó nítorí pé ó máań jẹ́ kí èèyàn ṣe ọ̀lẹ. Ṣùgbọ́n tí ènìyàn bá kó ẹrù dání tí ó fẹ́ gbé lọ sí òkè tíó sì jìnnà, ódára láti lo ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tíkò bá ṣi ẹ̀rọ kankan tíkó bá sí ẹrù kankan tí ènìyàn fẹ́ gbé, ó dára láti gun àkàbà tí ó wà ní inú ilé náà nítorí pé ó jẹ mọ́ eré, eré ìdárayá tàbí kí n pè é ní ìdárayá. Nígbàtí oban rìn tí o bá gun wá rí pé àyà rẹ̀ yó ma lùgbùlùgbù nítorí pé yóti fún ara rẹ̀ ní ishe she nítorí ná ọkàn rẹ̀ yósì gbé ẹ̀jẹ̀ jáde dára dára. Ìdí nìyí tíó fẹ́ dára kí ènìyàn máa gun àkàbà yìí ju kí èèyàn máa lo ẹ̀rọ ìgbésókè lọ. Mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè tí mo bá kó ẹrù dání tí ó wúwo. Ṣùgbọ́n láìsí ẹrù tó wúwo, mo fẹ́ràn láti gun àkàbà tí ó wà nínú ilé.

Àjọ̀dún Kérésìmesì tí a máa ń ṣe ní oṣù kejìlá ọdọọdún, ní ìparí ọdún, òun ni mo fẹ́ràn jù lọ. Ìdí tí mo fi fẹ́ràn àjọ̀dún Kérésìmesì, òun ni pé ní àsìkò yìí ni mo máa ń ní ìsinmi ní ibi iṣẹ́. Àsìkò Kérésìmesì ní ìparí ọdún, òun ni a máa ń ní ìsinmi. Máa pẹ́ bí ọ̀sẹ̀ mẹ́ta ní ibi iṣẹ́ mi. Nítorí náà, mo máa lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi. Ẹ̀gbọ́n mi náà, òun náà yóò ní ìsinmi ní ibi iṣẹ́ rẹ̀. Ìyá mi àti bàbá mi, àwọn náà yóò ní ìsinmi ní ibi iṣẹ́ wọn. Nítorí náà, gbogbo wa á wá pàdé ní ilé. Ẹ̀gbọ́n mi tó ń gbé ní Kogi, ìpínlẹ̀ Kogi àti èmi tí móń gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òbí mi tó ń gbé ní ìpínlẹ̀ Ondo, gbogbo wa á sì wá sí ilé wa ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo láti ṣe àjọ̀dún ọdún Kérésìmesì. Níbẹ̀ náà ni olùkárùn-kú yóò tẹpẹ́pe ọ̀rọ̀ ohun tí ojú rẹ̀ rí ní àsìkò ọdún àti ìfojú-sun rẹ̀ fún ọdún tí ó ń bọ̀. Nígbà náà, a ó dáná, a ó sì jẹun. Inú wa yóò sì dùn, a ó sì wo fíìmù. Nígbà mìíràn, èmi àti ẹ̀gbọ́n mi á gbé àwọn òbí wa lọ sí ilé oúnjẹ. A máa ra oúnjẹ fún wọn, tinu wọ́n yóò sì dùn. A fún àwọn òbí mi ní owó ọdún, àwọn náà yóò sì ṣe àdúrà fún wa. Èẹ̀kan ní ọdún yìí, ní àsìkò àjọ̀dún ọdún Kérésìmesì ni èmi àti àwọn ẹbí mi tí a máa ń lọ sí ilé ìjọsìn láti gbàdúrà sí orí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun tí ó ṣe ní ọdún náà, gbogbo ìdáàbòbò rẹ̀ àti oré rẹ̀ àti ìpèsè rẹ̀ fún ẹbí wa. Gbogbo wa náà á sì gba àdúrà yìí. Nígbà tí a bá si kúrò ní ilé ìjọsìn, a máa padà lọ sí ilé wa. Nígbà tí àjọ̀dún Kérésìmesì bá ṣè parí, olùkálù-kú yóò sì padà lọ sí ibi tí ó ń gbé, ní ibi tí ibi iṣẹ́ rẹ̀ wà. Ẹ̀gbọ́n mi yóò padà sí ìpínlẹ̀ Kogi nínú orílẹ̀-èdè Nàìjíríà. Èmi ó padà lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìbàdàn níbi tí mo ti ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ̀dún Kérésìmesì òun ni mo fẹ́ràn jù lọ ní gbogbo àjọ̀dún mìíràn tí ó wà nínú ọdún. Ẹ́ yatọ̀ sí pé mo máa wà pẹ̀lú àwọn ẹbí mi. Àsìkò àjọ̀dún Kérésìmesì jẹ́ àsìkò tí mo máa ń sinmi lọ́pọ̀lọ́pọ̀ nítorí mo jẹ́ ẹni tí ó ní iṣẹ́ púpọ̀ lọ́wọ́. Nítorí náà, àsìkò ọdún Kérésìmesì tí mo máa ń ní ìsinmi jù lọ, òun ló tú jẹ́ ìdí mìíràn tí mo fi fẹ́ràn àjọ̀dún yìí lọ́pọ̀lọ́pọ̀.

Ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ kò ju bí ẹ̀ẹ̀kan lọ tàbí ẹ̀ẹ̀mejì. Nítorí jẹ́ ọkùnrin kò sì wọ́pọ̀ fún mi láti máa wo ojú àwòrán. Tí mo bá jí láàárọ̀, tí mo dáná, tí mo wẹ̀, tí mo sì wọṣọ, tí mo ń lọ sí ibi iṣẹ́, èmi ò kí ń wo ojú àwòrán. Nítorí pé kò sí ǹkan tó kọ ọkùnrin pẹ̀lú àwòrán. Àwọn obìnrin ni ó máa ń wo ojú àwòrán ní ìgbà mẹ́wàá, ìgbà ogún lójúmọ́. Sùgbón èmi o, mi ò kí ń wo ojú àwòrán ju ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì, ìgbà mìíràn mi ò tẹ ki ń wo ojú àwòrán rárá. Mo fẹ́ lọ sọ pé àsìkò tí mo máa ń wo ojú àwòrán, òun ni nígbà tí mo bá ń rìn lọ, tí ọkọ̀ bá sì kọjá ní ẹ̀gbẹ́ mi. Ọkọ̀ tí ó yí gíláàsì rẹ̀ sókè, tí mo bá kọjú si, mo lè wùrí àwòrán mi ní kété tó bá ri, tó bá fi kọjá lẹ́gbẹ́ mi. Tàbí nígbà tí mo bá wà ní orí alùpùpù tí a sì ń kọjá mo oríṣiríṣi ọkọ̀ tí ó bá ń lọ tí mo sì wọ inú ọkọ̀ náà tí mo rí àwòrán mi níbẹ̀. Ì-- àwọn ọ̀nà tí mo tún bá ń wo àwòrán ni wọ̀nyí. Nítorí náà mi ò kí ń wo àwòrán lọ títí mo sì lè sọ pàtó ìgbà mélòó tí mo ń wo àwòrán ní ojoojúmọ́.

Bíi ago mẹ́fà tàbí ago méje ó pẹ́ jù ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tí mo bá dé láti ibi iṣẹ́ ní bí ago márùn-ún tàbí tí mo bá dé ní ago mẹ́fà, tí mo bọ ara sílẹ̀ tí mo sì wẹ̀, màá bọ́ sí ilé-ìdáná, màá sì wá nǹkan jẹ. Tí ó bá jẹ́ nǹkan tí ó pẹ́ rárá bí i mo fẹ́ jẹ fùfú tàbí mo fẹ́ jẹ àmàlà tí mo sè ní ọbẹ̀ tẹ́lẹ̀, màá yá gbé omi kaná, màá bẹ̀rẹ̀ sí ní se fùfú náà tàbí kí n bẹ̀rẹ̀ sí ní ro àmàlà náà. Màá sì gbé ọbẹ̀ náà, màá sì gbé kaná. Nígbà tí mo báà ṣe èyí tán, màá gbé oúnjẹ náà ma gbé sínú abọ́, màá sì bẹ̀rẹ̀ sí ní jẹ. Kò dára láti máa jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́sàn tàbí ní ago mẹ́wàá. Àwọn dókítà onímọ̀ ìṣègùn wọ́n sọ fún wa pé tí a bá fẹ́ jẹ oúnjẹ alẹ́, ó pẹ́ tán ago méje àṣálẹ́ kí á ti jẹ oúnjẹ alẹ́. Nítorí tí a bá jẹ oúnjẹ alẹ́ pẹ́ bí ago mẹ́sàn àbí ago mẹ́wàá, oúnjẹ náà kò ní ṣiṣẹ́ tí ó yẹ kó ṣe ní ara tàbí kí ó lọ sí ibi tí ó yẹ kó lọ. Nítorí náà ó dára kí ènìyàn kí ó tètè jẹun bí ago mẹ́fà tàbí ago méje. Èyí ni mo ń ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ràn sí àwọn onímọ̀ ìṣègùn lẹ́nu láti tètè jẹun. Nítorí náà ago mẹ́fà tàbí ago méje ó pẹ́ tán ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Rárá o, èmi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ òun ni mo máa ń jẹ. Gbogbo oúnjẹ ni mo máa ń jẹ ní ilẹ̀ Yorùbá wa níbí. Tí ó bá jẹ́ àmàlà ni mo jẹ, ì bá jẹ́ ẹ̀bà, tàbí tó bá jẹ́ fùfú, tàbí tó bá jẹ́ ìrẹsì, tàbí tó bá jẹ́ ẹ̀wà, iṣu, iyán, gbogbo rẹ̀ pátápátá òun ni ó jẹ jíjẹ fún mi. Gbogbo ọbẹ̀ náà òun ni mo máa ń jẹ. Ibá jẹ ilá tàbí ẹ̀fọ́, tàbí ọbẹ̀ ẹ̀gúsí, tàbí ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, tàbí ìsàpá tòròmọ̀yán, gbogbo rẹ̀ pátápátá òun ni mo máa ń jẹ. Ní ìgbà tí mo lọ sí àgùnbánirọ̀ ní ilẹ̀ Igbo ní ọdún díẹ̀ sẹ́yìn tí mo rí oúnjẹ wọn, ọ̀pà tàbí àbàchà gbogbo rẹ̀ pátápátá òun ni mo jẹ láìku ẹyọ kan. Nítorí náà mo lè sọ́ pẹ̀lú ìgboyà láìsí ìbẹ̀rù kankan wípé èmi ò ní àìsàn ìkórìíra kankan sí oúnjẹ rárá.

Èmi ò kí ń bá ẹnikẹ́ni sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí n bá wọ ẹ̀rọ ìgbésókè ní ilé-iṣẹ́ kan tàbí ní ilé ìtura tàbí ibikíbi tí ẹ̀rọ ìgbésókè bá wà, ibi tí mo bá ń lọ, òun ni mo máa ń kojú sí bí òkú ìmọ́lé. Tí ó bá sí ìdí pàtàkì láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, máya máa tẹ ẹ̀rọ alágbèéká mi láti máa wo ohun tí n bá ní láti wo. Bí mi ò tẹ̀lé e ní ohun láti, mo ní láti máa wò nínú ẹ̀rọ alágbèéká, màá sì máa tẹ̀ẹ́ láti máa wo social media. Bo ṣe TikTok ni tàbí Instagram tàbí Twitter tàbí Facebook tàbí WhatsApp láti máa bá ènìyàn sọ̀rọ̀ ńbẹ. Nítorí pé mi ò fẹ́ràn láti máa bá àjòjì sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ dáradára ni a jọ wọ inú ẹ̀rọ ìgbésókè tí a sì ní ohun láti bá ara wa sọ tí ó ṣe pàtàkì tí ó ṣe kókó tí a kò le fi di ìgbà mìíràn tàbí di ìgbà tí a bá kúrò nínú ẹ̀rọ ìgbésókè, mo máa bá ẹni náà sọ ọ̀rọ̀ náà nítorí pé ọ̀nà náà, ọ̀rọ̀ náà ṣe pàtàkì. Ǹkan yìí nìkan ni ó lè jẹ́ kí n bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí mi ò mọ̀ rí tàbí ohun tí kò ṣe pàtàkì láti sọ ní àkókò náà, mo máa dúró kí a kúrò nínú ẹ̀rọ ìgbésókè, mo sì máa bá ẹni náà sọ gbólóhùn tí ó yẹ kí ń bá sọ.

Mi ò mọ̀ bí a ti ń fọn. Mo fẹ́ràn láti kọ́ bí a ti ń fọn yìí. Ni ìgbà kan ní ọdún tó kọjá ní ilé ìjọsìn mi, òun ni olùṣọ́-àgùntàn tí ó kéde rẹ̀ pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn láti fọn kí ó wá fi orúkọ sílẹ̀ pẹ̀lú ọ̀gá àwọn akọrin. Nígbà tí a ṣẹ̀ pàrí ìjọsìn, ni mo bẹ̀rẹ̀ sí ní wá ọ̀gá akọrin kiri, mi ò rí ọ̀gá akọrin. Mi ò bá ti fi orúkọ sílẹ̀ láti fọn láṣìgbà náà, ṣùgbọ́n mi ò rí àǹfààní láti fi orúkọ sílẹ̀ tàbí àǹfààní láti rí ibi tí mo ti lè kọ́ bí a ti ń fọn. Ìdí nìyí tí mi ò mọ ọ̀nà tàbí tí mi ò ní ìmọ̀ bí a ti ń fọn.

Mo máa ń jẹ oúnjẹ tí ó bá kù nítorí pé Ọlọ́run ò fẹ́ràn kí oúnjẹ kí ó máa ṣòfò. Nígbà tí èèyàn bá dáná tí ó bá sì gbé oúnjẹ sínú abọ́ tó fẹ́ fi jẹun, nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ́ tí oúnjẹ náà bá kù. Ní tèmi o, mi mo gbàgbọ́ pé kò dára láti máa da oúnjẹ nù tàbí láti máa fi oúnjẹ ṣòfò. Tí mo bá rí pé oúnjẹ náà ń ṣẹ́ kù, màá gbé oúnjẹ náà sínú ẹ̀rọ amú, amú ilé, amú oúnjẹ tutù tàbí amú òhún tutù tí àwọn olóyinbo ń pè ní freezer kí oúnjẹ náà kí ó lè dì. Nígbà tí mo bá tún fẹ́ jẹ oúnjẹ, màá gbé oúnjẹ náà kúrò nínú ẹ̀rọ amú òhún tutù, màá gbé oúnjẹ náà sí ẹ̀rọ amú ohun gbóná, ìyẹn tí àwọn olóyèbo ń pè ní microwave kí oúnjẹ náà kí ó lè gbóná nítorí pé mi ò fẹ́ kí oúnjẹ kí ó máa tutù rárara.

Oríṣiríṣi ọnà ni mo máa n gbà kí ènìyàn nítorí pé àwọn ènìyàn pín sí oríṣi mẹ́ta ní ojú mi. Àgbàlagbà wà, ọmọdé wà, béèni ojú ẹgbẹ mí náà sì wà, àbí awọn to ba jẹ ọrẹ mí tí ó bá jẹ́ àgbàlagbà ni mo má kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀. Tí ó bá jẹ́ ẹni tí ó kéré sí mi bíi ọmọdé, mo máa kí bo ṣe yẹ kí n kí. Tí ó bá sì jẹ́ ọ̀rẹ́ mi, màá kí bí ọ̀rẹ́ mi. Àti pé, àṣìkò ó jẹ́ bọ́ sí oríṣi mẹ́ta ní ilẹ̀ Yorùbá n bí. A ní àárọ̀, ọ̀sán tàbí àṣálẹ́. Tí o bá fẹ lọ sùn, o ní bí a tí ṣe má kí àwọn ènìyàn tí ọ bá fẹ́ kí àgbàlagbà ní àárọ̀, wàá sọ pé "ẹkáàrọ̀ o" tàbí tí ó bá jẹ́ ọ̀sán ni, wà sọ pé "ẹkásán o". Tó bá jẹ́ alẹ́ ńkọ́, wà á sọ pé "ẹkáalẹ́ o". Tí ó bá sì jẹ́ pé ìgbà tí o fẹ́ lọ sùn ni tí o sì mọ̀ pé o ò ní rí ẹni náà mọ́, wà á sọ pé "ó di àárọ̀ o" tàbí kó sọ pé "ká, ó dàárọ̀ o, kí Olúwa kí ó jí wa ré o. Ọkánkán là á jí o" bí a ṣe ń kí àwọn ènìyàn tí a bá fẹ́ lọ sùn yìí. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹni tí ó kéré sí mi tàbí kí ó jẹ́ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ mi tàbí ojú, ojúgbà mi tàbí ẹni tí ajọ jẹ́ ọjọ́ orí kan. Tí owà dì àárọ̀, màá máa ní "káàrọ̀ o, ṣé dáadáa ni? O ò jí ire bí? Ẹ̀ní à sán o" bí mo ṣe má á ń kí àwọn tí ó bá kéré níyè tàbí tí ó bá jẹ́ ojú ẹgbẹ́ mi. Tí ó bá jẹ́ ọ̀sán, màá ní "ká sán o, ṣé iṣẹ́ ń lọ o? Ṣé dáadáa ni o? Ẹkọ n rẹ nkọ o. Iṣẹ́ rẹ ń kọ́ o. O dá o. Ó dàbọ̀ o." Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kí ènìyàn ní ọ̀sán. Tí o bá jẹ alẹ̀ tí o jẹ ọmọdé, má sọ pé a káalè ò, se Dàda ní o bá wò lè ní o. Ṣé ọjà tá o? Báwo ni ilé ìwé rẹ o? Ṣé o kàwé dáradára?" Báyìí ni mo ṣe máa ń kí àwọn ẹkẹ ẹgbẹ́, ẹgbẹ́ mi tàbí ẹni tí ó bá kéré jù mí lọ.

Mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi, òun ni Ivanovic. Ìdí tí àwọn ọ̀rẹ́ mi fi ń pè mí ní orúkọ ìnagijẹ yìí, òun ni pé nígbà tí mo wà ní ilé ìwé gíga, mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Nítorí náà ní ọjọ́ kan nígbà tí à ń gbá bọ́ọ̀lù, a lẹ́ni kan bá wo lo ṣọ̀ pé ahah ìdí kílé kílódé tí arákùnrin yìí fi ń gbá bọ́ọ̀lù bí Ivanovic báyìí?" Nítorí pé mo jẹ́ ẹni tí ó ga tí ó sì rọ̀bọ̀ díẹ̀. Ivanovic náà ó sì jẹ́ ẹni tó ga tí ó sì rọ̀bọ̀ díẹ̀. Mo sì jẹ́ ẹni tí ó jẹ́, ẹ́, ọmọ Chelsea Football Club, àwọn tí ó máa ń ṣe agbátẹrù fún Chelsea Football Club àbí tí ó máa ń, tí ó máa ń support ti wọn, tí ó máa ń gbárùkù ti wọn, òun ni mo jẹ́. Nígbà tí ẹni náà rí pé mò ń gbá bọ́ọ̀lù bí Ivanovic bẹ́ẹ̀ ni ó bá bẹ̀rẹ̀ sí ní pè mí ní Ivanovic bíi orúkọ ìnagijẹ yìí. Bí ó ṣe bọ́ sí mi lára títí dé ení olónìí nìyí niyen. Nítorí náà mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi sì ni Ivanovic.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Ni ojoojúmọ́, ní ọjọ́ Ajé tí ti jẹ́ je ọjọ́ àbámẹ́ta ni mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Nítorí mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama tí ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo gbúdọ̀ jí ní kùtùkùtù òwúrọ̀ láti bi ago márùn-ún nítorí pé mo ní láti dáná. Nígbà tí mo bá dáná oúnjẹ tán, mo ní láti jẹun, kí n wẹ, kí n wọṣọ, kí n dẹ̀ gbé àpò tí mo máa ń kó ìwé mi sí, kí sì gba ọ̀nà ibi iṣẹ́ mi lọ. Nítorí tí mi ò bá kú jí ní kùtùkùtù òwúrọ̀, àsìkò tí ó yẹ kí n dé ilé ìwé, mi ò ní dé bẹ̀. Ó yẹ kí n dé ilé ìwé, ó pẹ́ tán àbí ó pẹ́ jù kí n dé bẹ̀ ní ago méje àbọ̀ òwúrọ̀. Tí mi ò bá jí ní kùtùkùtù, mi ò ní le dé ibi iṣẹ́ mi ní àsìkò tí ó yẹ kí n dé ibẹ̀. Yàtọ̀ sí pé mo máa dáná ní a, owurọ̀. Mo nílò láti tètè dé ẹgbẹ́ ọ̀nà láti rí alùpùpù tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó gbe mi dé ibi iṣẹ́ mi. Nítorí pé ibi iṣẹ́ mi jìnnà kì ń ṣe ibi tí a lè fẹsẹ̀ rìn. Tí a bá ní kí a fẹsẹ̀ rìn láti ilé mi sí ibi iṣẹ́ mi, yóò gbe mi, yóò, yóò, yóò gbà mí níbi wákàtí kan àbọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ láti dé ibi iṣẹ́ mi tí n bá fi ẹsẹ̀ rìn. Ṣùgbọ́n mo nílò láti wọ ayọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí alùpùpù láti tètè dé ìbí iṣẹ́ mi. Kì ń ṣe èyí nìkan, tí mi ò bá tètè jáde ní àárọ̀ kí ago méje tó lù, ọ̀gọọọrọ̀ àwọn ènìyàn ni ó ti wà ní ẹ̀gbẹ́ ọ̀nà tí wọ́n ń wá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí alùpùpù tí ó gbé àwọn náà lọ sí ibi iṣẹ́ wọn. Nítorí náà tí n bá pẹ́ dé ẹ̀gbẹ́ ọ̀nà, yóò pẹ́ jọjọ kó tó di pé mo rí ọkọ̀ tí ó gbe mi dé ibi iṣẹ́ mi. Nítorí èyí ni mo ṣe máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù. Ìdáhùn sí ìbéèrè yìí òhun ní pé, bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù.

Ọjọ́ Àìkú tí ó kọjá yìí, òun ni mo kẹ́yìn lọ sí ọjà. Ọjọ́ Àìkú tí ó kọjá yìí, òun ni ọjọ́ kọkànlá oṣù kìíní inú ọdún ti àwà yìí. Ìgbà náà ni mo kẹ́yìn lọ sí ọjà. Kíni mo sì lọ rà ní ọjà ní ọjọ́ náà? Mo lọ ra ata, tomatoes, tàtàsé, ṣọ̀ǹbọ̀, irú, àlùbọ́sà àti àwọn ohun ọbẹ̀ mìíràn bí ẹja àti ẹran. Ìgbà yìí ni mo kẹ́yìn lọ sí ọjà. Kì í ṣe ojoojúmọ́ ni mo máa ń lọ sí ọjà nítorí mo jẹ́ ènìyàn tí ó ní iṣẹ́ púpọ̀ lọ́wọ́ láti máa ṣe. Nítorí náà ní òpin ọ̀sẹ̀ nìkan ni mo máa ń lọ sí ọjà. Nígbà mìíràn kì í ṣe ópin ọ̀sọ̀ọ̀sẹ̀, ó lè jẹ́ ẹ̀ kan ní ọ̀sẹ̀ méjì ni mo máa ń lọ sí ọjà. Mo máa ra nǹkan tí ó pọ̀ tí mo sì máa-- tó bá jẹ́ pé ata ni mo máa rà tí ó máa pọ̀ bí ata ẹgbẹ̀rún mẹ́ta tàbí mẹ́rin ti àbí méjì. Tí mo bá sì rà á, mo máa lọ lọ́ ọ ní ọlọ. Tí bá sì lọ tán, màá gbé sínú abọ́, màá sì gbé sínú ẹ̀rọ amọ́huntutù tàbí ẹ̀rọ amọ́hundì tí mo ní sí inú ilé mi kí ó máa bà bàjẹ́. Ó di ìgbà tí mo bá tó lo elé ti mo ti rà tán kó tó di pé mo padà lọ sí ọjà. Ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀ẹ̀kọ̀kan òun ni mo máa ń lọ sí ọjà lọ ra nǹkan.

Yóò ti máa lọ bí ọdún mẹ́wàá sẹ́yìn tí mo ti lọ sí ibi orin. Ibi orin tí mo lọ kẹ́yìn, òun ni ibi orin Kérésìmesì ìjọ ìgbàgbọ́ Apostle ti ìlú Àkúrẹ́ ní ọdún mẹ́wàá sẹ́yìn nígbà tí wọ́n ṣe, ẹ́, orin ti Kérésìmesì. Ní ẹ̀yìn yìí mi ò tíì lọ sí ibi orin mìíràn. Ibi orin tí mi ò bá tun lọ ní ẹnujó mẹ́ta yìí, iṣẹ́ òun ni ò jẹ́ kí ń lọ. Ibi orin Beautiful Nubia tí ó máa kọrin tí ó mu ọgbọ́n wá tí o kó gbé wá sí Ìbàdàn, ní Civic Centre ní Ìbàdàn, òun ni mi ò bá lọ. Sùgbọ́n nítorí pé iṣẹ́ mi lọ jù pọ̀, mo ṣì ní ohun rẹpẹtẹ tí mo ní láti ṣe ní àsìkò yìí. Ìdí nìyí tí mi fi lọ sí ibi orin yìí. Sùgbọ́n láìpẹ́, mo ń gberò láti lọ sí ibi orin ti Beautiful Nubia ti yóò ṣe ní oṣù kẹta inú ọdún tí a wà yìí.

Mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́ níbi ẹ̀ márùn-ún tàbí ẹ̀emẹ́fa. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, màá gba ilé ìwẹ̀ lọ, màá fọ ọwọ́ mi, màá sì lọ sí ilé ìgbọ̀nsẹ̀. Nígbà tí mo bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tí mo sì se ìgbọ̀nsẹ̀ tán, màá bọ́ sí ibi tí omi wà pẹ̀lú ọṣẹ, màá sì fọ ọwọ́ mi dáradára kí n tó wá lọ sí ilé ìdáná. Nígbà tí mo bá sì dé ilé ìdáná, màá lọ sí ẹ̀rọ tí ó máa ń yọ omi jáde, màá sì fi ọṣẹ àti omi, màá sì fọ ọwọ́ mi dáradára tí gbogbo èékánná tì èékánná ni mo máa fọ gbogbo ọwọ́ mi kí ó lè mọ́ tónítóní. Lẹ́yìn èyí, nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ẹ̀yọ̀ tàbí ti mo fẹ́ tọ̀ díẹ̀. Nígbà tí mo bá tọ̀ tán, màá sì tún fi omi àti ọṣẹ níbi iṣẹ́, màá sì tún fi fọ ọwọ́. Nígbà mìíràn tí mo bá tawọ́ dẹlẹ̀ tàbí tí mo bá ṣe nǹkan tí mo wò pé ó mú ọwọ́ mi dọ̀tí. Tàbí gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama tí mo sì mú ẹfun dání láti fi kọ iṣẹ́ sí ojú pátákó fún àwọn akẹ́kọ̀ọ́ mi. Nígbà tí mo bá ṣe èyí tán, màá lọ sí ìdí ẹ̀rọ tí ó máa ń yọ omi, màá sì fi omi, màá sì fi fọ ọwọ́ mi dáradára. Nígbà tí mo bá kúrò ní ibi iṣẹ́ tán ní ìrọ̀lẹ́ tí mo dé ilé mi, màá sì kọ́kọ́ lọ síbi tí ẹ̀rọ tí ó máa ń yọ omi wà, màá fọ ọwọ́ mi dáradára kí ó tó di pé mo bọ́ sí ilé tí a ń dáná láti wá oúnjẹ alẹ́ kó tó di pé mo sùn. Ó fẹ́ ẹ̀ jẹ́ pé alaalẹ́ ni mo máa tún lọ sí ilé ìgbọ̀nsẹ̀ láti ṣe ìgbọ̀nsẹ̀ kó tó di pé mo sùn. Ìgbà mìíràn ó lè má ṣe ìgbọ̀nsẹ̀ ni mo máa ṣe, ó lè ṣe pé mo kàn máa tọ̀ lásán ni. Èyíkéyìí tí n bá ṣe inú méjì jíjì tí n bá ti ṣe wọ́n tán, màá sì bọ́ sí ìdí ẹ̀rọ tí ó máa ń yọ omi pẹ̀lú ọṣẹ, màá dẹ̀ fọ ọwọ́ mi dáradára. Nígbà tí mo bá fọ ọwọ́ mi tán, màá sì fi aṣọ màá fi nu ọwọ́ mi kó tó di pé mo lọ sùn. Nítorí náà, o máa ń tóbi mẹ́fa tàbí méje ó kéré tán ẹ̀ márùn-ún tí mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Ó ní ìgbà kan tí mo ń lọ sí ilé olùkọ́ mi ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga. Ó ti sọ bí mo ṣe máa dé ilé rẹ̀ fún mi, ó ti ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ṣùgbọ́n nígbà tí ó máa fi di ọjọ́ kejì tí mo fẹ́ lọ sí ilé olùkọ́ mi náà, nígbà tí mo gbéra, mo bẹ̀rẹ̀ sí ní lọ. Ṣùgbọ́n láìpẹ́, mo gbàgbé bí mo ṣe máa yà sí apá kan tàbí apá òsì. Nítorí náà ni mo bá ṣìná. Mi ò bá mọ ọ̀nà mọ́. Bí mo bá gbé ago, ni mo pe olùkọ́ mi, ago rẹ̀ ò lọ. Bí mo ṣe wá lórí ẹni kan tí ó ń bọ̀ lọ́nà mi, mo bá bí pé "jọ̀wọ́, ibi báyìí àbí báyìí òun ni mò ń lọ?" Ni ó bá sọ fún mi pé, "à, mo máa ti ṣìná" ni ó bá tún júwe ọ̀nà ibẹ̀ fún mi. Báyìí, òun ni mo gba ọ̀nà tí a ṣẹ̀ṣẹ̀ júwe fún mi kí ó tó di pé mo dé ilé olùkọ́ mi náà.